Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ dáadáa. Mo fẹ́ràn kí máa wo àwọn ìràwọ̀ nítorí àrà tí Ọlọ́run fi wọ́n dá sí ojú ọ̀run àti bí wọ́n ṣe máa ń mọ́lẹ̀ tí gbogbo wọn dẹ́rì kéékèèké lọ́kàn tí wọ́n tò lọ.

Sọ fún wa nípa àwọn ti ẹjọ parí iṣẹ́ kan pẹ̀lú àwọn tí mo jọ parí iṣẹ́ pẹ̀lú jẹ́ àwọn ọ̀rẹ́ mi, àwọn alábàṣiṣẹ́ mi ní ibi iṣẹ́. Gbogbo wa la jọ máa ń ṣiṣẹ́ pọ̀. Nítorí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi, ó dẹ̀ máa ń mú kí iṣẹ́ náà yá kíákíá. Ohun tí a dẹ̀ máa ń sọ ni bí àṣírí máa ń jíròrò nípa obìnrin tàbí oúnjẹ.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni mo maa n wọ fìlà dáadáa. Botilẹ jẹ wípé mi o fẹ́ràn ki n maa wọ fìlà ṣùgbọ́n ẹkọọkan mo maa n wọ fìlà dáadáa nígbà toba wumi. Kò kí ń ṣe gbogbo ìgbà, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń wọ fìlà.

Lérò rẹ̀, báwo ni aládùúgbò rere ṣe rí? Bí aládùúgbò rere ṣe rí jẹ́ ẹni tó gbọdọ̀ ní ìwà gidi ní ọwọ́, tí kò ní iṣẹ́ burúkú o, iṣẹ́ ibi ní ọwọ́, onírẹ̀lẹ̀ àti oníwà tútù. Ohun ti o gbọdọ̀ máa ṣe kó mójútó ilé ẹ̀ àti agbègbè rẹ̀ dáadáa ni a máa fi mọ̀ pé aládùúgbò rere ni i ṣe.

Ṣé orí máa ń fọ́ ọ? Rárá o. Orí ò kí ń fọ́ mi. Mi ò kín ṣe àìsàn, mi ò ń ṣe àìsàn rárá. Ṣùgbọ́n torí bá fi fọ́ mi, á jẹ́ wípé bóyá ebi ló ń pa mí yẹn, bóyá mo è tí ì jẹun látàárọ̀. Ṣùgbọ́n ó ti pẹ́ torí ti fọ́ mi o.

Ṣé o ti lu etí rẹ? Rárá, mi ò lu etí mi. Nítorí wípé èmi ò kí ń ṣe obìnrin, mi ò sì kì ń ṣe ẹrú. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan kà sí òge ṣíṣe ní ayé iṣin, èmi ò nífẹ́ sì kí ń lu etí mi nítorí mi ò kí ń ṣe obìnrin. Obìnrin àti ẹrú nìkan ló láǹfààní láti lu etí. Láyé ìgbà yẹn, ẹrú ló máa ń lu etí, máa lu etí òṣì kí wọ́n ba à lè fi dá wọn mọ̀. Ṣùgbọ́n a ti wá sọ̀ dohun àṣà ní ìsinyìí. Èmi ò lu etí o, mi ò lu etí mi rárá.

Ṣé o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn dáadáa nítorí ó máa ń jẹ́ kí núdù kórí ya gágá, kára ṣe fíkan fíkan, kinu ẹni máa dùn, ohun dẹ̀ ló dáa jù. Ní díẹ̀ yìí, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn dáadáa.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀, data to máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ tó, data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ tó bí, gíìgì, gíìgì mẹ́ẹ̀ẹ́dógún nígbà mìíràn, nítorí pé mo máa ń wọ bọ́ọ̀lù, mo máa ń ṣe oríṣiríṣi lórí ẹ̀rọ alágbèéká mi pẹ̀lú íńtánẹ́ẹ̀tì. Nídí èyí, data tí mo máa ń lò pọ̀ lọ́sẹ̀ gidi gidi ni.